Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Mo fẹ́ràn láti máa dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Ìdí nìyí tí mo fi kọ́ bí a ṣe ń ṣe. Láti ìgbà tí mo ti wà ní kékeré ni àwọn òbí mi ti kọ mí bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú nítorí kò lówó tó kí a máa gun ọkọ̀ ní kọ̀rọ̀.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú sùúrù. Mo máa rí pé mo ní sùúrù pẹ̀lú wọn kan nítorí lára wọn, àwọn kan máa ń kanra, lára wọn, àwọn kò ní sùúrù, lára wọn, àwọn kò mọ nǹkan tí wọ́n ń ṣe. Ní èyí tí mo fò, mo máa rí wípé mo fi sùúrù bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń kọ emailì ránṣẹ́ sí àwọn oníbàárà mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo máa ń pe àwọn oníbàárà mi sí ẹro ìbánisọ̀rọ̀ wọn, ṣùgbọ́n mo fẹ́ kọ́ bí a ṣe ń kọ emailì púpọ̀ lẹ́ẹ̀kan náà sí àwọn oníbàárà mi láti sọ fún wọn pé ọjà tuntun ti dé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀. Gbogbo ìgbà tí mo bá ti rìnrìn-àjò àti gbogbo ìgbà tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́ mi àbọ̀ ń bọ̀ sí ilé mi, mo máa rí pé mo ṣí fèrèsé ọkọ̀ mi láti lè rí wípé atẹ́gùn gidi fẹṣí ọkọ̀ mi, mo dẹ̀ mí dáadáa. Idí nìyí tí mo ṣe fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ mi.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìn-àjò nípa kí n ríi wí pé mo fi gbogbo ǹkan tí mo nílò sílẹ̀ láti lè fi rìn ìrìn-àjò náà. Mo máa ń ṣètò ìrìn-àjò gan, màá rí wipé gbogbo ǹkan tí mo fẹ́ nílò mo ti kó dání, gbogbo ǹkan tí mi ò nílò mo ti yọ́ kúrò.

Àkókò méje ni mo máa ń lò láti fi sùn. N ò ún sùn púpọ̀ lọ́pọ̀. Mo máa ń rí i pé mo sùn dáadáa ṣùgbọ́n mo sùn lọ́pọ̀ ju tí mo bá ti sùn ní alẹ́. Mo máa ń rí i pé mo jí láàárọ̀ kùtùkùtù ní agbogbo bí i mẹ́jọ òwúrọ̀. Ní ìdí nìyí ni mo máa ń rí i wípé mo sùn ní alẹ́ ní ọ̀nà tó yẹ, nígbà tó yẹ má sì jí nígbà tó yẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo ǹkan nípa ọjà mi, nípa òwò títà mi, mo máa ń rí i wípé mo kọ sórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn mo lè kọ nípa àwọn ẹbí mi ọr nípa àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí wọ́n bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn, mo máa ń rí i wípé mo kọ ǹkan sí orí Íńtánẹ́ẹ̀tì.

Iyán ni mo máa ń jẹ ní ọ̀sán. Gbogbo ìgbà tí mo bá ti wà níbi iṣẹ́ mi, mo máa rán àwọn òṣìṣẹ́ mi láti lọ ra iyán. Mo fẹ́ràn láti máa jẹ iyán nítorí ó máa ń fún ni lágbára gan-an, ó sì máa ń kúnnu ẹni. Idi ni èyí tí mo fi fẹ́ràn láti máa jẹ iyán ní ọ̀sán ní gbogbo ìgbà tí mo bá ti wà níbi iṣẹ́. Mo fẹ́ràn láti máa jẹ iyán gan-an nítorí ó wà lára oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ní ẹgbẹ́ eré ìdárayá àwọn agbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn wọn nítorí pé wọ́n mọ munù mi dùn. Mo fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù gan. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá àwọn oní bọ́ọ̀lù. Mo dá máa ń darapọ̀ mọ́ wọn láti gbá bọ́ọ̀lù ní gbogbo ọjọ́ àbámẹ́ta.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Gbogbo ìgbà tí mò aìṣàn COVID-19 tó gba gbogbo àgbáyé, mò ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà náà ni mo ra kọ̀m̀pútà tuntun tí mo ra máíkírófọ̀n tuntun tí mo dẹ̀ ra earphone tuntun láti lè fi máa ṣiṣẹ́ láti ilé.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò. Mo máa ní pé gbogbo àwọn tó bá ní nílò ìrànwọ́ mi ní àkókò náà mo máa ń ṣe. Mo máa ń ṣe ìrànwọ́ àkókò gan-an fún àwọn ẹbí mi, fún àwọn ará mi, fún àwọn òṣìṣẹ́ mi. Ìgbà mìíràn, àwọn òṣìṣẹ́ mi máa wá pa mi pé àwọn ò ní owó, mo dẹ̀ máa fún wọn ní owó náà láti fi ṣe ìrànwọ́ àkókò.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ ìbọwọ́. Gbogbo ìgbà tí mò ti ń jáde síta, mò máa ń rí pé mò ń wọ ìbọwọ́. Mò máa ń wọ̀ ọ́ gan nígbà tí ayẹyẹ bá wà. Pé ayẹyẹ ọjọ́ ìbí, pé ayẹyẹ ìsọmọlórúkọ, pé ayẹyẹ ìgbéyàwó, mò máa ń rí pé mò ń wọ ìbọwọ́. Mò ń fẹ́ràn láti máa wọ ìbọwọ́ gan, nítorí ó máa ń ṣe ara lóore, ó máa ń ṣe ara lóoge.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí ní gbogbo ìgbà kan. Nígbà tí mi ò tíì ra ọkọ̀, mo máa ń gun alùpùpù lọ ilé-iṣẹ́ mi. Mo de máa ń rí wipé mo gun nígbà tí mo bá ti ń jáde lọ ìrìnàjò tí ó kéré tí ó pọ̀. Ídì níyií tí mo fi fẹ́ràn láti máa gun alùpùpù lọ ibiṣẹ́ àti ìrìn-àjò tí ó kéré tí ó gùn.

Ohun mímu tí mo fẹ́ràn jù ní ọtí wáìnì. Mo fẹ́ràn ọtí wáìnì nítorí pé ó máa ń ṣe ara lóore, kò sì máa ń pani lọ lára, kìí fa ìjàmbá sí ara ó sì máa ń mú ìlera ẹni kó dára. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa mú ọtí wáìnì yìí ó lè jẹ́ ohun mímu tí mo fẹ́ràn jù.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà kò ju àlùbọ́sà àti àwọn ata orí rẹ̀ lọ. Mo fẹ́ràn àlùbọ́sà orí písà gan, mo dẹ̀ fẹ́ràn àwọn ata rẹ lọ tí mo máa ń pè ní pẹpẹrónì. Mo fẹ́ràn rẹ̀ gan nítorí ó dùn lẹ́nu kì í sì fa ìjàmbá sí ara. Ìdí nìyí tí mo fi fẹ́ràn wọn ní orí písà.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí nítorí pé ó ti pẹ́ tí mo ti jẹ olórí nígbà tí mo ti wà ní kékeré. Ìdí nìyí tí ó fi rọrùn fún mi láti máa dá ri àwọn ènìyàn jí nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ mi ọ nígbà tí mo máa ń wà ní ilé ìjọsìn mi. Mo máa rí i pé mo ṣe gbogbo nǹkan tó dára láti darí àwọn ènìyàn jí.

Rárá o, n ò ní lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá mú oun mímu. Ìdí ni wípé mo fẹ́ràn láti máa mú dáadáa. Mo máa ń gbe sí ẹnu mi láti lè rí pé mo mu gbogbo nǹkan tí mo bá fẹ́ mu. Mo de fẹ́ràn láti máa ṣe ẹgbẹ nítorí mo ni yẹrá yẹ̀ ẹ́ mu ohun kan tí mo máa fẹ́ mu. Ìdí ní èyí tí mo fi fẹ́ràn láti máa mú dáadáa lábẹ́ kí n gbe sí ẹnu mi gangan. Ìdí ní èyí tí mo fi fẹ́ràn láti máa má lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá mú ohun mímu.

Ìgbà tí mo kẹ́yìn fò ni nígbà tí ilé-iṣẹ́ mi ṣe ìdíje fún àwọn òṣìṣẹ́ ní eré sísá. Ìgbà náà ni mo kẹ́yìn òfò. Mo fẹ́ràn láti máa fò gan nígbà tí mo wà kékeré ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti fò gan. Àyàfi ìgbà tí mo fò kẹ́yìn ní ìgbà ìdíje tí àwọn ilé-iṣẹ́ mi ṣe fún àwọn òṣìṣẹ́ wọn tí mo ṣe agbátẹrù rẹ̀.

Bẹ́ẹ̀ ni, mo wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́. Mo fẹ́ràn láti máa wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́ nítorí ó máa mú mi wà ní ọ̀nà tó yẹ àti ọ̀nà tó pé nígbà tí mo bá fẹ́ farahàn ní iwájú àwọn ẹlẹgbẹ́ mi àní iwájú àwọn òṣìṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi. Mo máa ń pàdé rẹ̀ nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ mi. Àwọn òṣìṣẹ́ mi máa ń fi ara wọn kalẹ̀ láti fi ṣe àfojúsùn títà mi. Ìdí nìyí tí mo fún máa ń fi gbogbo ọ̀nà láti lè pé mo ṣe àwọn òṣìṣẹ́ mi dáadáa níbi iṣẹ́ láti lè ṣe àfojúsùn títà mi.

Mo máa ń lo àwọn etí ìgbọ́ tí ó le pààrọ̀ síta, tí ó sì le jẹ́ kí àwọn oníbàárà àti àwọn òṣìṣẹ́ mi ó gbọ́ mi dáadáa. Mo fẹ́ràn láti máa lo àwọn iru àwọn etí ìgbọ́ náà, nítorí ó máa ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ àti àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi kó ń gbọ́ mi dáadáa.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni nígbà tí mò ń lọ ìrìnàjò sí ìlú Èkó, nígbà tí mò lọ kó ẹrù wa sí ibi iṣẹ́ mi. Ìgbà náà ni mo gun ọkọ̀ náà. Ọkọ̀ náà gùn gan, ó sì máa n kó ẹrù púpọ̀, ó sì lè kó ẹrù náà. Ìdí nìyí tí mo fi gun ọkọ̀ akẹ́rù náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni lórí fóònù mi. Òwò wà tí bá ti wà níbí iṣẹ́, wọ̀n tí bá ti wà ní ilé mi, ẹ má rí pé mo tan Ìkíni lórí fóònù mi. Mo fẹ́ràn láti máa wà pẹ̀lú fóònù mi. Tí mo bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́, mo máa rí pé mo tan Ìkíni ina láti lè ri wi pé iṣẹ́ mi ń lọ déédé.

Àwọn app tí mo máa ń lò jù kò ju WhatsApp, kò ju Instagram, kò dẹ̀, kò dẹ̀ ju Facebook lọ. Mo fẹ́ràn láti máa lo WhatsApp nítorí òun ni mo fi máa ń bá àwọn oníbàárà àti àwọn ẹbí mi sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa lo Facebook nítorí òun ni mo fi máa ń bá àwọn ọ̀rẹ́ mi tí ó ti pẹ́ sọ̀rọ̀. Ibẹ́ẹ̀ náà ni mo ti máa ń rí àwọn òṣìṣẹ́ mi, mo fi máa ń bá wọn sọ̀rọ̀.